Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́ùn, ìdí tí mo máa ń fi wọ ni pé ìgbà mí wa ti bá fẹ́ jáde tí ẹrúkù bá pọ̀ ń ta, ẹrúkù yẹn máa ń pọ̀ gan lọ́pọ̀lọpọ̀, só máa ń wọ ìbọ̀wọ́ùn, ìbọ̀wọ́ùn yẹn jẹ́ ní òun máa bo orí mi, òun bo ju orí mi ni kàn lọ, nítorí tí bá bo ju orí mi lọ wọ́n máa wò bí à Musilimu ni mí.

Iru kọ̀mpútà tí mo ní ní HP. Mo láì kọ̀mpútà yẹn lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí bá ń lò o, ẹ́, bátírì ẹ kò ń sábà lọlẹ̀. Mo ti ra kọ̀mpútà tó jẹ́ pé o, mo lò ó lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó bá ti, bá ti lò fún ìgbà díẹ̀ bátírì ẹ máa ń lọlẹ̀ gan. Ọ̀, bó ń kọ̀mpútà tí mò ń lò HP ni nítorí pé bátírì ọ́n da. Mo lè lò fún ọdún méjì kí ó tó di pé bátírì ẹ máa tú ní wàhálà. So ń kọ̀mpútà tí mò ń lò ní òní níyẹn.

Kò sí ẹni tó ń ṣiṣẹ́ ní ilẹ̀ yìí tí òní máa pe oníbàárà ẹ̀. Ìgbà mìí wà, oníbàárà lè fẹ́ bá yọ̀ń ṣe iṣẹ́ papọ̀. A wáá gbàgbé. So ní pípé tí eyan pè wọ́n, ọ máa fi rán wọ́n létí pé "à, má gbagbẹ́ mi o". Ìgbà mìí wà, nígbà ọdún, a máa sẹ́ǹdì ọ̀rọ̀ sí wọn o, a máa fi fóònù bá wọn sọ̀rọ̀. A áa sọ pé, "hello, ẹ kú iṣẹ́ gbogbo ẹ o, ẹm ẹ kú ọdún o". Gbogbo iyen náà ń dáni yẹ̀n láti fi máa pe oníbàárà láti máa rán rọ́n létí pé a wà pẹ̀lú wọn pé incase o, tó bá ní iṣẹ́ o, a wà pẹ̀lú won.

Nípa iṣẹ́ mi, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ gan an ṣùgbọ́n màá sọ díẹ̀ nínú rẹ̀. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó wà pẹ̀lú pé kí n kọ́ ọgbọ́n àlùjára tí mo lè máa fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn oníbàárà mi. Àwọn ọgbọ́n yen de ó nípa pé kí n má a kọ́ àwọn ọgbọ́n tí mo má a dá tí mo máa sọ sí àwọn oníbàárà mi tẹ́ pé wọ́n má máa gbọ́ ní wọ́n ó máa ma dùnsí. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń jẹ́ kí orí wálẹ̀, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń jẹ́ kí orí wọ́n wú tó máa fi dá mi lóhùn, tó máa fi bá mi ṣe iṣẹ́ papọ̀. Ẹ̀hẹ̀n, àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ láti kọ́.

Bẹ́ẹ̀ni, mo forúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé ìgbà mí wà kò sí tí òun ṣe lè wà tí inú ẹ máa wà tó bá yẹ pé inú ẹ lè bàjẹ́, ṣùgbọ́n ní ilé ìdárayá inú ẹ a dùn. So mo ní láti forúkọ mi sílẹ̀ nítorí pé tí bá máa náwó ń bẹ, owó tí máa ná oni pọ̀. Eni tí tó bá yẹ forúkọ ẹ̀ sílẹ̀, owó tó máa ná má a pọ̀. So idí tí mo fi forúkọ mi lẹ̀ síbẹ̀ ni so that owó tí mo ní máa ná kò ní pọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìròyìn nibi iṣẹ́ dáadáa. Àwọn ìròyìn kan wà tí o ye pé èèyàn gbọ́dọ̀ ní láti kọ. Ẹni tí ò bá kọ́, ó máa gba query lọ́dọ̀ ọ̀gá rẹ̀. So mo máa ń kọ ìròyìn, àwọn ìròyìn kéékèèké nígbà mi mo máa kọ́. Tí bá ti parí iṣẹ́ ọjọ́ mi lónìí, mo máa kọ ìròyìn nípa iṣẹ́ tí mo ṣe lónìí wípé èèyàn báì sọ pé báì, èèyàn báì sọ pé báì. Gbogbo iyẹn mo máa kọ́lẹ̀. Mo dẹ̀ máa sẹ̀ndẹi e sí ọ̀gá mi. Ìròyìn máa ń kọ ìròyìn ibi iṣẹ́

Àkókò mi pẹ̀lú mọ̀lẹ́bí mi, mo máà ń gbìyànjú pé a máa ń gbádùn ara wa dáadáa. Ìgbà mí wà mo lè download nǹkan ní amóhùnmáwòrán ta máa jókòó, ta máa máa wo fíìmù ta máa wò, ta máa máa gbádùn ara wa. Ìgbà mí wà a tú wá ra júúsì ṣì, a wá omi dúdùn, a jókòó, a máa mú, a de máa wo TV. Ìgbà ta ṣe máa ń gbádùn ara wa Ìgbà mí ni. Ìgbà mé de ni a lè jáde ka lọ sí gboro, ka lọ sí ibi tí a máa ti gbádùn ara wa, ka lọ sí tírìrì ka gbádùn ara wa.

Bẹ́ẹ̀ni mo mọ̀ tó ṣe ń fọṣọ dáadáa láti fọ ǹkan torí pé ìgbà mí wà ìyàwó mi ò sí nílé, tí ìyàwó mi bá jẹ̀ sílé èmi nìkan ni mo máa wà nílé. Mo dẹ̀ máa ń láti gbìyànjú láti tọ́jú ọmọ nígbà mí, so mo mọ̀ tó ṣe ń fọ ǹkan. Then ígbà mí wà èmi nìkan mo lè tọ́jú ilé. Ìyàwó mi lè wà ní ẹgbẹ́ mi, mo gbọ́ nígbà mí wà ó lè ti rẹ̀ láti ibi tó ti ń lọ àbí níbí tó ti ń bọ̀, èmi nìkan ó máa dá ṣe, ìtàṣe máa ń ṣe nígbà mí wà. Nígbà mí wà òun dẹ́ ṣe buh, nígbà mí wà èmi mo sábà ṣe.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan mo máa ń gbìyànjú pé tín bá ti jí l’ówùúrọ̀ maa dìde ín kókó ṣe àdúrà, àdúrà ṣe koko, àdúrà ni a fi ń gbéra torí pé kò sí nǹkan táa lè ṣe ju ka gba àdúrà lọ. Táa bá dẹ̀ ti wá gbìyànjú láti gba àdúrà, tin bá ti gbéra, dìde báyìí mo máa gbìyànjú láti ṣe wákàtí kan kí n fi dìde kí n fi na ara à mi, then máa dẹ̀ lọ sí ilé balùwẹ̀ lọ ṣanra.

Kí ma pa'rọ́, ìgbà mí n wà mi ò kí jẹ oúnjẹ tí ó lérò fún ara ilẹ̀ ara, ṣùgbọ́n ní gbogbo ìgbà mo má a ń gbìyànjú pé mo jẹ oúnjẹ tó da fún ara mi torí pé kó má a wá rán mi lọsí ilé ìgbọ̀nsẹ̀. Ní gbogbo ìgbà má a ń gbìyànjú pé mo jẹ oúnjẹ tó da fún ara mi, tó má a tọ́jú ara mi dáadáa, tó má a jẹ́ kí ara mí ṣe yégéyégé, tó má a jẹ́ kí ìyàwó mi rí ara mi tó má a máa fẹ́ràn mi sí lọ́pọ̀lọpọ̀.

Fún ọrọ̀ ìdénà ọkọ̀, tí mo bá fẹ́ jáde, mo máa gbìyànjú kí n jáde ní àárọ̀ kùtùkùtù. Tí bá jáde láàárọ̀ kùtùkùtù, kò sí nǹkan tó pè ní ìdénà ọkọ̀ fún mi. Or kí n jáde nígbà tí ọ̀nà bá da, àsìkò yẹn ni mo máa n jáde. Mi n fẹ́ràn kí ma jáde nígbà tí ọ̀nà ò da or ìdénà ọkọ̀ pọ̀. Mi ò fẹ́ràn kí ma jáde nígbà yẹn torí pé ìma láàgùn, òòrùn a máa pa mí, or kójò maa pa mí, àwọn wàhálà yẹn máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mi dẹ fẹ́ràn iru wàhálà yẹn. Wàhálà yẹn nígbà mí wá tí bá délé àára ó ma rò mí ni nítorí pé mo ti jókòó pẹ́ẹ́ jù nínú ọkọ̀.

Ní gbogbo ìgbà lálẹ́, àkókò tí mo máa ń fi sùn òún pọ̀ torí pé ẹni tó bá sùn ju ẹbí ní ò pa ó. Níluu tawà yìí mo máa ń sùn, ìgbà mí wà mo máa ń lo wákàtí mẹ́ta, ìgbà mí ò lè lo wákàtí márùn ún, o, o, o, ìgbà mí wà ó je rí mo ma ń sùn ní wákàtí mẹ́ta ọ wákàtí márùn ún, ṣùgbọ́n mi ò ń lò ju wákàtí márùn ún lọ ní ọjọ́ kan láti fi sùn torí pé tí bá sùn ju ẹbí ni o. Ìgbà mí wà mo jẹ máa ń ṣíṣe òoru, so mi ò ń sùn ju wákàtí márùn ún lọ lọjọ́ mọ.

A! Kí ma pàrọ́, owó ni kókó o, owó ni iṣẹ́ rere, òun ni ó ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ dáadáa níbi iṣẹ́. Tí ó bá pẹ́ láti sanwó, ara èèyàn won ni ìrẹ̀wẹ̀sì á kan bá èèyàn ni. Ṣùgbọ́n owó ni ó ń fún èèyàn ní ìtara. Lẹ́yìn owó, nítorí pé owó kọ́ ni gbogbo ohun gbogbo. Lẹ́yìn owó, àwọn ǹkan min de wà fún àpèjúwe, àwọn ǹkan mii bí i mọ̀lẹ́bí, àwọn ǹkan mii bí ehn ìyàwó àtọmọ, àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn ni ó tó láti fún èèyàn ní ìtara láti gbìyànjú láti ṣiṣẹ́ dáadáa.

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ni ijó ọjọ́bọ̀. Nítorí pé ijó ọjọ́bọ̀ ni ìjọba máa ń ti gbogbo ibi iṣẹ́ tó báa jẹ́ pé ó máa di wákàtí mẹ́wàá kí wọ́n tó di pé wọ́n ṣì jọ̀ọ́. Tí bá bẹ́ fe se ìmọ́tótó tó da, màá ṣe ní ijó àbámẹ́ta. Ijó àbámẹ́ta mo máa ń ṣe. Ijó yẹn mo máa gbìyànjú láti ṣe iṣẹ́ mi dáadáa. Mi ò kúkú ní lọ ibi iṣẹ́ nígbà mi, n de jókòó nílé, n de ṣe ìmọ́tótó tó dáa, tó nàgbára.

Bẹ́ẹ̀ni mo mọ̀ ọ́n ṣe ń wẹ̀ o. A mo ti wẹ̀ ní odò nígbà tí mo ṣe iṣẹ́, den mo mọ̀ ọ́n ṣe ń wẹ̀ nítorí mo ti mọ̀ ọ́n ṣe ń wẹ̀ ó ti tó ọdún mẹ́wàá báyìí. Tó bá jẹ́ pé mi ò ti e lọ sódo gan, tó bá sọ́mi sọ́mi mo mọ̀ tọ́n ṣe ń wẹ̀, tí bá diju mo mọ̀ tọ́n ṣe ń wẹ̀. A mo like kí n má wẹ̀ gan torí pé a ìwẹ̀ ìgbà mi wà kò san gbón ẹni tí ò lè wà ní ìlú yìí tí ò ní mọ̀ tọ́n ṣe ń wẹ̀ lọ́dọ̀. A máa ń wẹ̀ dáadáa lọ́dọ̀.

Àwọn oníbàárà mi tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀, màá gbìyànjú pé mo máa ń sọ̀rọ̀ ní ohùn ìkálẹ̀. Mo máa gbọ́rọ̀ mi káalè dáadáa. Ń ó wá máa sọ̀rọ̀ mi ní kankan torípé tí mo bá sọ̀rọ̀ mi kankan wọn le máa gbìyànjú, o le máa yé wọn dáadáa. So mo màá ń gbìyànjú pé mo máa sọ̀rọ̀ fún wọn díẹ̀ díẹ̀ kí wọ́n bá lè rántí ọ̀rọ̀ tí mo sọ. Màá dẹ̀ make sure pé wọ́n, wọ́n dá ọ̀rọ̀ mi mọ̀ dáadáa. So mo màá ń kalẹ̀ ni máa ń bá wọn sọ. Ohùn tó jẹ́ pé kò ní jẹ́ kí wọ́n wà, ẹ́ kò ní máa tì wọ́n pé kí wọ́n gbìyànjú láti ṣe nǹkan kan. Mí ní kó wọn lójú, màá farabalẹ̀ bá wọn sọ̀rọ̀ ni.

Mo ní aṣọ wíwẹ̀ dáadáa. Ígbà mí wa tí bá fẹ́ sùn aṣọ wíwe, mo máa ń lọ bọ́ra mi tí mo máa fi ń sùn. Then mó máa ń lo aṣọ wíwẹ̀ tí bá fẹ́ lọ sí ilé balùwẹ̀ tí mo máa fi, tí bá di ìgbọ̀nsẹ̀ ọ́, mo bá ṣetán nílé balùwẹ̀, aṣọ wíwẹ̀ mo máa fi ń lọ mọ ara mi. Aṣọ wíwẹ̀ ó ṣe kókó torí pé kò sí ẹni tó ní ẹni ní aṣọ tí kò le fi wéra. Nígbà mí wa, eyàn lè fi ṣe òṣùká, ṣo aṣọ wíwẹ̀ ó wà dáadáa.

Kí n máa ń pàrọ̀, àtẹ̀gùn ó ṣe kókó ó dára lọ́pọ̀lọ́pọ̀. Mo dẹ̀ fẹ́ràn láti máa gùn torí pé tí bá ti dúró lórí àtẹ̀gùn báyìí, tó bá di po ń lọ sókè báyìí ó máa ń dùn mọ́yàn, tó bá dẹ̀ jẹ́ pé ó dẹ̀ ń lọ sílẹ̀ ó ń dùn mọ́yàn. Gbogbo wàhálà láti máa gùn òkè ṣọ̀kalẹ̀, gùn òkè ṣọ̀kalẹ̀ yẹn. Àtẹ̀gùn máa ń jẹ́ kó ko rọrùn gan an fún mi.

Oúnjẹ tí mo mọ̀ láti ṣe dáadáa ò pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n eléèti mo máa sọ ni ẹ̀wà. Tí bá ṣe ẹ̀wà fún ìyàn báyi, ẹni ẹ máa gé rẹ̀ jẹ ni. Mo mọ̀ ẹ̀wà ṣe dáá nítorí pé jọ́kòó ni mo ṣẹ̀wà. Jọ̀wo tí bá ìyàwó mi jẹ ẹ̀wà báyi, ó gé rẹ̀ jẹ, ó gé rẹ̀ jẹ lárán fẹ́ pé ẹ̀jẹ̀ yọ. Mo ni mọ̀ pé a jẹ́ ẹni mo ti mọ̀ pé à ti bá ṣẹ̀wà, olú ẹ̀wà ni mí tí bá ń ṣẹ̀wà. Ẹ̀wà jẹ ni mo gbin láti ṣe dáadáa. Ìgbà mí wa bá bá ṣe, mo ti ẹ̀ kín ló ohun àbádùn fún oúnjẹ tí bá ti gbẹ wà sí orí iná báyi, tí bá ti ṣe tí ó bá ti rọ̀, ín fàtà síi, ín fe po si, ín yìí dáadáa lórí iná. Gbogbo ẹ̀ yẹn báyi tí bá ti ṣe tán báyi ó jẹ́ ní ọ̀wọ́n ọwọ tí máa fi ṣi. Jẹ́ pé tí bá ṣe tán báyi ẹ máa ma wá búrẹ́dì láti fi jẹ ni. Ó ma ó ma fàti, ó máa worí gan an. Oúnjẹ máa ń worí dáadáa. Ah! Ọjọ́ tí mo sì nílé àna mi, àwọn àna mi jẹ báyi, wọ́n ni há ìyàwó mi lò ó rò pé ó ṣe. Aṣe ìyàwó mi kọ́ ló ṣe èmi mo ṣe. Mo kọn dákẹ́ ni. Lọ bá ń bẹ́ẹ̀ sì máa yín ìyàwó mi, wọ́n jẹ mọ̀ pé èmi ni mo ṣe. Mo kọn dákẹ́ ni tori pé tí bá sọ̀rọ̀ wọ́n a hò pé nǹkan mi ni. Mo kan dákẹ́ ni.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún láti January sí December ni December. Nítorí pé ọdún oṣù December yẹn, oúnjẹ máa wà lọ́pọ̀lọpọ̀, tí bá kò síbi tí mo máa lọ, èyí wọn máa san ọdún kérésì àbí awon kan sọdún ọdúnparí. Ọdún yẹn oúnjẹ máa wà fún mi lọ́pọ̀lọpọ̀. Ǹjẹ́ ṣé torí ọdún oúnjẹ náà, ìgbà mí wà àsìkò yẹn ẹverywhere máa ń dá, àsìkò yẹn ọ̀nà máa ń clear, àsìkò yẹn a máa ń rí, a máa ráyé sun, a máa ráyé sìnmí. Ọ̀kan tí mo fi fẹ́ràn ọdún ìgbà yẹn nìyẹn. Mo fi fẹ́ràn oṣù December.

Kò sí ẹni tí ó ma wà láyé yìí t'ó ma ní òun ò tí sìnà rí. Mo ti sì nà rí dáadáa. Ìgbà mí wà tí bá n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ní ìlú tí ìlú odi tí ó jìnnà sí mi, sí ibi tí mo wà, ìgbà má n sì nà gbọ́ má n bèèrè ọ̀nà lọ́nà. Ìgbà mí wà mo máa ń lo Google Map láàti fi mọ ibi tí mò ń lọ. But kí ó má di pé Google Map má dà mí láàmú jù. Tí ó bá ní kí n lọ sí bí kan, mo má bèrè lọ́dọ̀ àwon ìyàn tó wà ní àyíká ibẹ̀. A má sọ fún mi pé à lóòótọ́ ọ̀nà báyìí báyìí ló wà níbẹ̀. Hen ìyẹn má fún mi lọ́kànbalẹ̀ ju pé kí ma tẹ̀lé Google Map lọ. Ọ kí ma béèrè lọ́nà. Méjèèjì mo má n ṣe. Bọ̀ mo ti sì nà rí dáadáa jẹ́ pé ọ jọ́ tí mo sì nà yẹn, bí tó gbé mi lọ jìn mo ní lá ti wá padà. Ki má pa'rọ́, ó rẹ ara mi ní jọ́ yẹn. À ó rẹ ara. Àtijọ́ yẹn báyìí tí ì bá ti mú Google Map báyìí, má pe ènì yẹn lóri fóònù. A má sọ̀rọ̀ pé ṣe ó wà ń lé, ṣe bí báyìí báyìí ni. Kí ni bus stop? Mo lè bèrè l'ọ́nà mẹ́ẹ̀ta, lẹ́ẹ̀ mẹ́ẹ̀wá, lẹ́ẹ̀ mẹ́ẹ̀ púpọ̀, kí n ba lè, kí ọkàn mi balè ba'lẹ̀, kí n máà ba ṣìnà, to rí pé àtì gbà tí mo ti ṣìnà yẹn, mi fẹ́ ṣìnà mọ́ láyéláyé.

Kí ma pàrọ̀, tó bá di di ọ̀rọ̀ yoga yẹn, màá ṣe é ní ìgbà tí mo bá ti rántí ni o. Mi ò kí ń sábà ṣe yoga torí pé iṣẹ́ mi ìgbà mi máa ń gba àkókò mi tí ma jáde, màá wọlé, màá láàgún, igbá mi wà, mo ma ṣiṣẹ́ lataarọ̀ mọ́júmọ́ so tí bá ti wá délé, ọ̀ọ̀ láro kùtùkùtù àti ṣe yoga gan àti rẹ́ra. So mi fi bẹ́ ṣe yoga.

A, èmi máa pàrọ́, mo fẹ́ràn ààlọ́ apanilẹ́ẹ̀rín o. Ìgbà mí wa mo máa lọ sórí Facebook, ma lọ ma wo àwọn ààlọ́ wọn. Ààlọ́ apanilẹ́ẹ̀rín de ni o máa ń dùn. Ìgbà mí wa ó dẹ̀ má ń jẹ́ ká kókó máa lọ, ó ma dùn mọ́yàn to yẹ pé a dà, a dàbí ẹ pé èèyàn ń jẹ oyin. Àwọn ààlọ́ apanilẹ́ẹ̀rín ma ń dùn dáadáa, mo fẹ́ràn wọn gan lọ́pọ̀lọpọ̀.

Mo fẹ́ràn ìrìn dáadáa but mi ò tún fẹ́ràn e o ni tó ṣe jẹ. Ìgbà mí wà, ìrìn mí wà teeyan máa rìn to jé pé ó máa naa ara tó má jẹ́ kára dà. Awon irin mí de wa teeyan máa rìn to je pé ara má, ó má a máa nìyàn. So tó bá ti rẹ mí, mi ò like ki n máa rìn lọ si any, síbi kankan. But tí ara mi bá ṣe dáadáa, èéh, máa like láti rìn. Or tó bá je pe mó ti sùn jù lórí bẹ́ẹ̀dì máa rìn.

A ti dáàbò árà ènìyàn ní orí íńtánẹ́ẹ̀tì ò lè. Wàhálà ibẹ̀ ni, wọ́n ń pe òwe kan wọn ní ẹni tó bá wá fàá, òun wó fo. Ẹni tí ó bá ti rí èyí aṣọ tí wọ́n ń ṣhow obìnrin àti ọkùnrin tí wọ́n bára wọn sùn àbí wọ́n ń ṣíra lẹ̀, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ìṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló jẹ́ kí èyàn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí mo bá ti rí tó bá ń lọ sí àwọn sáìtì irú bẹ́ẹ̀ yẹn ni ó máa ń wọ wàhálà. Tó bá ti di, tí n bá ti rí àwọn kini yẹn mo máa ń sá kúrò ní bẹ́ẹ̀ ni, mo máa ń close wọn lórí fóònù mi ni torí mo mọ̀pé àwọn sáìtì bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣí àṣírí èèyàn sí ìta àbí kan jí information ní ọ̀dọ̀ èèyàn so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa ń sá fún wọn.

Mi ò tíì lu etí rí, mi ò like kimá a lu etí mi nítorí pé ní àkókò tá wa yìí, nílùú wa yìí, ọkùnrin tó bá lu etí, àwọn ọlọ́pàá bá ń wo wọ́n bí ole, bí ajàkárí ká, bí èèyàn tí kò wà pa ni ọlọ́pàá ṣe máa rí won. So fún idi eyìí mi ò lè lu etí ní ìlú tá wa yìí. O lu etí, ọlọ́pàá má lọ mú yàn fún ẹ̀sùn tí o ṣẹ̀. To ri pe awon ọlọ́pàá ilù ìyí tó ṣe máa ń ṣe niyen o.

Àwọn oníbàárà mi ò sábà sọ̀rọ̀, kí bá lè gbọ́ ìròyìn tó ṣe kókó máa gbìyànjú pé mo bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Màá béèrè órò lọ́wọ́ wọn nígbà mi, ìgbà mí jẹ ní màá tún pè wọ́n lẹ́yìn ìgbà tí bá ti tajà fún wọn tán pé báwo ni ọjà tí mo ta fún wọn, ṣé wọ́n féràn ẹ̀ gan an.

Èmi ò really ní ètò ìdárayá. Ètò ìdárayá tèmi mo máa ń ṣe fúnra mi ni. Ìgbà mí wá ti bàti tètè jí, mo ma tètè má bọ́ta, mo ma ṣe exercise, mo ma bẹ́ kiri. Ìgbà mí wá tí kò bá sí nǹkan tí máa ṣe, mo kò máa wà nǹkan ṣe ni. Mi ò really ní eto ni pàtó nípa ìdárayá mi torí pé ìgbà mi wá wàhálà a ti ma pètò lọ sí ọ̀tún lọ sí òsì, ó ma n lè gan an so. Mi ò lè gídí pètò ìdárayá mi bẹ́ẹ̀.

Kí ló fà á tí mo má fi bínú tí bá ti wà nínú ọkọ̀? Mi ò ń bínú o, ìbínú kẹ̀. Ìbínú ni ó máa ń fa wàhálà lẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Nílẹ̀ taṣe wà yìí kò sí nǹkan tó máa fà kí èèyàn máa bínú kiri. In fact, ìbínú ò wọ́n. Ẹni tí ó bá ń bínú ọ̀dẹ̀ ni. So mi ò need láti máa bínú nínú ọkọ̀. Tí bá ti wà nínú ọkọ̀ jẹ́jẹ́ mi ni mo máa wà. Tí ó bá sì di kò ń jẹ́, kò ń jẹ́, obìrin ó ń jẹ́ kó monú. So mi ò ní lè bínú bẹ́ẹ̀. Jẹ́jẹ́ mi mo máa dúró torí pé mi ò ń wá wàhálà. Ṣùgbọ́n ẹni tí ó bá wá wàhálà mi, màá yá fi ọpọlọ gbé, ìya filẹ̀, ìjalẹ̀ torí pé nílẹ̀ wa yìí, ìta wa yìí a ò mọ ẹni tí nú ń dùn. Ti bi èèyàn bá bínú tí ó bá gbáyàn lásán. Tẹ́ni yẹn bá lọ dákú, wàhálà ni. So kò sí ìdí ta máa fi máa bínú.

Mi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sára nítorí pé ọkùnrin ni mí. Tí bá fìlẹ̀ ni mo fẹ́ fi ǹkan ṣojú àfi tó bá jẹ́ àwà ní àsìkò ọyẹ́, àsìkò ọyẹ́ nìkan ni mo lè máa fi ìpara pa ojú mi àti kí n pa ẹsẹ̀ mi. Nítorí pé tí bá para ju òru ló máa ń dá fún mi. Òru yẹn de lele o máa pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ fun. Ìgbà mí wà asú si, oru asu sí mi lára, aṣú sí mi lẹ́yìn, aṣú sí mi wájú so mi ò ni lè para, so mi ò ni lè pa ohun ọ̀ṣọ́ sára bẹ́yẹn.

Tí bá ti fẹ́ ra nǹkan, má a ń saba lọ sójà, torí pé tí ń bá lọ sójà, ojà máa ń wọ́n lórí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n ìgbà mí wa máa lọ sí íńtánẹ́ẹ̀tì láti wo iye tí wọ́n ń ta ọjà kan. Boya iye tó ń ta fáànù àbí ẹye tí ó ń ta oúnjẹ àbí ẹye tí ó ń ta máyọ́nìsì. Ṣùgbọ́n tí bá ti mọ oye rẹ̀, tí màá fi lọ sójà. So tí n bá lọ sójà màá raye lè ná ọjà dáadáa láti rà ní pẹ́ku owó, torí pé en tó ọjà bá ti wọ́n jù kò pé mi. So tó ṣe é taṣé ọgbọ́n tà ń dà si nìyẹn.

Èdè tí mo fẹ́ kọ́ ní wò yí tí mo wà yìí ni ì fẹ́ kọ́ èdè Faransé torí pé ẹ̀m Faransé jẹ́ èdè kejì tí lẹ́yìn òyìnbó tó wà pa. Èdè Faransé dẹ́ nágbára gan, for example èdè kan orin kan wà tó ń kọ láìpẹ́ papa wuté papa wuté. Àwon èèyàn kan nkọọ́ lẹ́nu ni wọn ò mọ nǹkan t'orin yẹn ń sọ. Ṣùgbọ́n orin yẹn ó lè sọ̀rọ̀ tó jinlẹ̀. So tí n bá lè gbọ́ èdè Faransé àti èdè òyìnbó méjèèjì yẹn ó máa ràn mí lọ́wọ́. Ó ràn èdè tí mo fẹ́ kọ́ nù.

Kí ma pàrọ́, mo màá kọ̀wé pẹ̀lú ọ́wọ́. Ìgbà mí wà tí a máa jáde tí a bá fẹ́ kọ̀ receipt fún awon eeyàn màá kọ̀wé pẹ̀lú ọ́wo. Ṣùgbọ́n ní gbogbo ìgbà mi ò sábà o tí pé ó máa ń ṣe díẹ̀, ẹ̀ẹ̀kọ̀kan ni màá ń kọ̀wé pẹ̀lú ọ́. But ní gbogbo ìgbà mo máa ń fi fóònù type ní àbí kí n fi system type, mi ò really kọ̀wé pẹ̀lú owo nítorí pé ìgbà mí wà hanf writing mi, má pàrọ́ hand writing mi ò da. So màá sábà kọ̀wé pẹ̀lú fóònù àti ǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn mo máa fi ń kọ̀wé. Mi like ki máa fi awon ǹkan bẹ́ẹ̀yẹn kọ̀wé ki má kọ̀wé pẹ̀lú owo Hand writing mi ò da at all kò da.

Àlàáfíà ló ń gbogbo. Mo máa ń rìn l’àlàáfíà dáadáa. Kò sí ibi tí bá lọ, kò ń sí wàhálà. Ó jẹ́ pé àsìkò àkókò tí m bá jáde, mo máà n mé mo máà ń wo dáadáa pé a kò sí wàhálà lásìkò yẹn. Bí wọ́n pò wè ní ilẹ̀ Yorùbá, wọ́n ní ọmọ rẹ̀ ò ní, kò ń rírin órú. So àwọn ìrìn óru èmi ò kí ń rìn. Irin ojúmọ́ mọ mo máà ń rìn, irin dàjí mo máà ń rìn. Ó jẹ́ mo ṣe máà ń rìn tó jé pé kò fún mi wàhálà. Àwọn bí korokoro tí ojú ọmọlúàbí ò tó mi ò kín gba bẹ̀yẹn. So mo máà ń rìn l’àlàáfíà. Mí ó dé ń wá jà.

Ní ìlú ta wà yìí, a ti rí dókítà wàhálà ni o. Ọjọ́ tí mo rí dókítà gbẹ̀yin ó ti pẹ́. Tí mo bá ti rí pé ara mi ń ṣe bákan bákan, mo ti mọ ogun tí máa lọ rà tí máa lò. Òun ni eyinbo ń pè ní má jẹ sọ nkan èyí tí eyinbo pẹ́. Ṣùgbọ́n ogun tí mo máa lò, màá lọ sí fámásì lọ gẹ́tì ẹ́ fúnra mi ni. Mi ò kí n lè lọ rí dókítà. Ọjọ́ tí mo rí dókítà gbẹ̀yin ó ti pẹ́. Mi ò rántí pé ọjọ́ báyìí mo rí dókítà. Ìgbà mí wà nọ́ọ̀sì la máa ń pè kí ó máa tọ́jú wa ń lé. Ṣùgbọ́n kí n pé mo rí dókítà, a ó ti pẹ́. Ṣùgbọ́n ìyàwó mi o, ó ti rí dókítà, ṣùgbọ́n fún ẹ̀mí o, a ó ti pẹ́ mo ti rí dókítà.

Mo rántí pé mo ti gùn rí. Ọjọ́ tí mo gùn, mo ti gùn má gùn lọ lẹ́ẹ̀kọ̀kan tí a bá fẹ́ jáde. But ọjọ́ tí mo really gùn fúnra mi ni ìgbà tí mo n ṣe NYSC lọ́wọ́ tí mo lọ bá àwọn tó wà ni ilú ìyẹn pé ki won kọ́ mi tó ṣe ń gùn. So mo wáa gùn díẹ̀, mo máa gùn lọ si ona iṣálẹ̀, má gùn lo si ọ́nà òkè. A má ma lọ, ìgbà mí wà a má rìn lọ sọ́nà ìlú òdìkejì, màá gùn lọ bẹ, màá gùn padà wá. Mo ti gùn, mo mọ gùn dáadáa.

Kí ma paro ǹkan tó maa n mú mi rẹ́rìn pọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n awon ǹkan tí ó ma ń mú mi rẹ́rìn jù ní i pé ọmọ mi, tí ọmọ mi ṣe má a ń ṣe tó ṣe má a ń pa mí lẹ́rìnri, ó really má a ń pàrọ̀ lẹ́rìnri gan. A máa rẹ́rìn àbí kó lọ ṣe ǹkan tí a baa ní kó má ṣe, a máa rẹ́rìn, a máa wò wá, a máa ma rẹ́rìn, a tún má a tó ṣe má a ń sáré kiri gan, ó ń paayan lẹ́rìn, tó ṣe má a ń ṣe gan. In fact, mo n rẹ́rìn gan lórí ọ̀rọ̀ yìí ni, torí pé ó máa ń pa mí lẹ́rìn gan da. Ọmọ tó ṣe dáadáa ni, ó máa ń pa mí lẹ́rìn.

Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀. Àwọn ìdárayá tí mo máa ń ṣe, nípa pe mo ti sọ iru ọ̀rọ̀ yẹn rí pé àwọn ìdárayá máa ń ṣe pé mo máa ń rìn. Mo lè rìn láti bí bá yìí lọ sí bus stop ọ́r ọ̀nà jíjìn kí n wá padà wá, ọ́r kí n lọ wájà. Ìgbà mí wá bá fẹ́ ṣe ìdárayá mo lè wájà ìyàwó mi, ká jọ wá máa sáré. Àwọn nǹkan bẹ́ẹ̀yen bẹ́ẹ̀yen mo máa ń ṣe láti fi ṣe ìdárayá dáadáa. Mo mọ̀ pé tí a bá ṣe bẹ́ẹ̀ yẹn at least a ó rẹ́rìn, a dẹ tu sáré, a dẹ tu bá ara wa ṣeré. So mo máa ń ṣe ìdárayá dáadáa.

Ki máa pa ro mi láìki kí maa ra oúnjẹ ní òpópónà. Àwọn oúnjẹ tí máa ń jẹ ilé mi mo tin máa ń sè é. Nítorí pé mọ́ ìgbà mí wà, àwọn oúnjẹ bẹ́yẹn ó máa ń fa inú rírun ọ. Ó, tí nǹkan bá lọ ṣẹlẹ̀, kò sí ẹni tó máa sọ pé nǹkan báyìí ló fà á. Ṣùgbọ́n tí bá se ó jẹ́ inú ilé mi, màá mọ nǹkan tó jẹ́ kún inú máa run mí, màá mọ nǹkan tó jẹ́ kó rí máa fọ́ mi. Àwọn oúnjẹ tí wọ́n tàǹtà, ìṣe pé wọn ò dá o, ṣùgbọ́n mi ò ní lè jẹ́ wọn. Nítorí pé tí bá jẹ́ wọn, wàhálà ló máa ń, kò bá mi lára mu dáadáa. Dẹn ọkan mi o ń balẹ̀. So nǹkan tó bá jẹ́ kó ọkọ mi balẹ̀, tí ò dẹ́ bá mi lára mu, tí bá jẹ́ wàhálà lo ń dá sí yan lára. So mí kí jẹ́.

Tí mo ṣe wà yí, kò sí nkán tí mo máa ń jẹ lọ́sàn. Osàn mi àwẹ̀ ni mo fi ń ṣe, torí pé tí bá ní kí máa jẹun lọ́sàn, kò ní jẹ́ n máa rí'nú jẹun lálẹ́. Then nígbà mí ẹ̀ kankan ṣá o, lẹ́ẹ̀kọ̀kan ṣá mo máa ń jẹun lọ́sàn. Tó bá dẹ̀ má di pé mo fẹ́ jẹun lọ́sàn, mo lè mu gààrí. Gààrí làá mu jù lọ́sàn. Or ka wá oúnjẹ bíi cornflakes or golden morn ka jẹ. Ìgbà mí de niyii lẹ̀ kọ̀ọ̀kan tí mi ò bá gbàwẹ̀, mo máa ń jẹ oúnjẹ gidi, ọ̀r kín jẹ èso kí n fi para. Àwọn nǹkan tí mo máa ń jẹ lọ́sàn ni. But wípé kí mo á lè máa jẹun ọ̀sán, mi ò ní lè jẹun ọ̀sán bẹ́ẹ̀.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní ohun ìbọn pé ní comedy, eré ẹ̀fẹ̀, eré ẹ̀fẹ̀ yẹn mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé nígbà mí ń wà tí ìlú wa ṣe rí i nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tùn tó ṣẹlẹ̀ ló ń ṣí ń bá èèyàn nínú jẹ́. So eré ìdárayá abẹ́ yẹn tó jẹ́ pé a rẹ́rìn ín a gbàgbé ṣòro wa nínú eré ìdárayá yẹn gọ̀kọ̀gọ̀kọ̀gọ̀ ni mo fẹ́ràn jù. Ohun jẹ ní mo máa ń sábà wo lógbò ó kúrú gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn án lálẹ́ nígbà kú gbà tí mo ò bá ní nǹkan tí mo ń ṣe lọ́wọ́. Eré ìdárayá ni mo ń fò dáadáa, eré ìdárayá tí mo ń wò yẹn.

Níjo ọjọ́ ìbí mi, tí a bá fẹ́ ṣe ọjọ́ ìbí mi, máa ń ṣe ní ọjọ́ tí Olúwa dá mi sí. Nkọkọ lọ sí ilé ìjọsìn n lo yin Olúwa, tímo tíwa dé láti ilé ìjọsìn, èmi àti mọ̀lẹ́bí mi a lọ sí ítírì a lọ jẹun. Ta bá tú wá dé a wà dáná, a tún wá se oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀ fún olukaluku láti jẹ. Nítorí pé ijọ́ yẹn, ìyá gbọ́dọ̀ má ṣé, ìyá gbọ́dọ̀ ṣáùn sí aré, ìyán gbọ́dọ̀ tọ́jú aré kó dẹ́ jẹ́ ǹkan tó da sara. Nítorí pé ìgbà díẹ̀ láyé ṣe rí, ìgbà díẹ̀ ni a fìgbé le ayé yìí so ó ṣe ó, ó.

Ti mo bá n sọ̀rọ̀ níwájú àwọn èèyàn púpọ̀, mi ò ní ìrora kankan ṣùgbọ́n nǹkan tó ma n ṣe mi nipé ojú máa n tì mí lẹ́ẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ma n wò pé kí ló fàá tó ju bí n tí mi, kùkú ṣẹ tó máa mọ ìgbà tó ma fi nà mí ní ti ba n bá ènìyàn sọ̀rọ̀. So àti ìgbáyẹn ojú ò n tì mí, mi jẹ ní ìrora kankan láti fi bá anybody sọ̀rọ̀. Mo lè sọ̀rọ̀ nígbà tí bá bẹ sọ̀rọ̀, mo lèèè, kò sí ẹni tí mi ò lè bá sọ̀rọ̀. Òdi nǹkan tó ṣe koko bẹ́ẹ̀ ni pé kí tí ní nǹkan tí n wí, di ẹ ti mọ nǹkan tí n sọ, then kò sí ìdí tí mo le fi bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀, tó ṣe eré ni ẹ.

Mo má ń lo ọ̀rọ̀ ìdàkejì dáadáa tí mo bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí pé ìgbà mí wà tíyan ò bá lo ọ̀rọ̀ ìdàkejì, ẹni tí a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ò ní yé dáadáa. Ṣùgbọ́n tíyan bá dẹ̀ ló ńgbà mí kò gbọdọ̀ lo ní àlòjù nítorí pé àlòjù ọ̀rọ̀ ló ń bọ̀rọ̀ jẹ́. So ní gbogbogbà mo má ń sábà lo ọ̀rọ̀ ìdàkejì but mi ò nṣe jura mi lọ torí pé tíyan bá ti lò ojú, ẹni tí mo lò ó fún lè máa wò pé mò ń mú òun ṣeré. So mo má ń lo dáadáa but ò ni bí mo ṣe máa ń lo mo máa nfọpọlọ̀ ló ni.

Mo mọ̀ ọ́n tó se ń péja díẹ̀, ko mí ìṣe pé mo mọ̀ dáadáa o. Mi ò mọ̀ dáadáa tí ohun ṣe máa, bí apẹja ṣe máa ń pa ẹja lódò, but mo mọ̀ ọ́n tó se ń péja díẹ̀ torí pé mo ní mọ̀lẹ́bí wa tó ní fish pond níbi tó ti ń sin ẹja, so mo mọ̀ ọ́n tó se ń pa ẹja. Àti pé ẹja ole náà tí ènìyàn bá yá ti fún lomi, ó fún lóúnjẹ, ó tọ́jú wọn, ó da ekòló oríṣìíríṣìí síbẹ̀ fún wọn láti jẹ, kò sí wàhálà. Wàá ti pé ẹja náà jẹ ní o tún require ọpọlọ kí ènìyàn máa fi ọgbọ́n àti ọpọlọ tó àti imọ̀ àti òye tó máa fi ṣe dáadáa so tó ṣe rí nìyẹn.

Mi ò kín sá, mi ò fin tùràrí, ilé ìjọsìn ta n lọ, a ki n fin tùràrí ńbẹ̀, nítorí pé tùràrí, àwọn tó lọ sí ìjọ ṣẹlẹ ló má n sábà fi tùràrí. Thẹ̀n oorún ẹ̀, ó ní tó ṣe máa ń maa n rún nì imú, tó maá n mu orí fọyàn, so mi ò kín fin tùràrí. Bi mo se wà yìnsìn tùràrí ẹni tó bá fin lẹ́gbẹ̀mi, mo má a n sá fún wọn ni. Mi ń jẹ́ n jẹ́ kan dúró lẹ́gbẹ̀mi dáadáa, má a n jẹ́ kan kùro lẹ́gbẹ̀ mi ni, nítorí pé mi ò láìkì tùràrí fú nnkankan, mi ò láìkì at all.

Ìgbà tí mò rántí ní ìgbà ọmọdé mi ni ìgbà tí mò ń ṣeré pa dáadáa. Mo má ń ṣeré pa gan ìgbà tí mo ké. So ọjọ́ kan wà tí àwọn òbí mi ò jẹ njádé, mo máa lọ síta lọ ṣeré pa. Wọ́n máa gbá bọ́ọ̀lù s’abẹ́ abẹ mọ́tò. Mo bá bẹ̀rẹ̀ pé kí n fi ọwọ́ ẹsẹ̀ fa bọ́ọ̀lù lábẹ́ mọ́tò. Ni nǹkan kan bá ya mí léṣe o, iya yẹn máa pọ̀ gan tó ṣe ẹ̀jẹ̀ gan. Mo ní láti lọ sínú ilé padà, àtún mo máa pẹ̀tẹ́ǹdì pé mi mo farapa. Wọ́n kí àwọn òbí mi má mọ̀ pé mo ti faraya. Ọjọ́ yẹn orílẹ̀ dùn mí gan, wọ́n ti ìgbà ọmọdé mi yẹn. Apá ẹ ṣe wà lára mi dè é ní.

Tí o bá di tí pé mo ní pàdé pẹ̀lú oníbàárà mi, mo máa ń múra gan sílẹ̀ torí pé tí mi ò bá múra dáadáa, mi ò ní máa ká lòlò níwájú oníbàárà mi. Ẹni tó bá dẹ̀ n ìtajà tó bá ń ká lòlò ní kankan tí ò lè sọ̀rọ̀ ni ọ̀rọ̀ pípẹ́ wàhálà ni torí pé ẹ máa rò pé ẹni ò mọ̀ nǹkan tó fẹ́ tà àbí kò mọ̀ nǹkan tó fẹ́ ṣe, ọkàn n kó ọ̀un ní omi ọbẹ̀ jẹ ni. So mo máa ń múra dáadáa lọ́rọ̀ pé nínú ìmọ̀, nínú òye, mo máa ń ní láti múra dáadáa so that tí mo bá tí ń bá wọn sọ̀rọ̀ báyìí, ó ma máa yé wọn kéjékéjé. Ìgbà míì wà, àwọn oníbàárà dẹ̀ máa ń bèèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi, kò sí tí wọ́n ṣe lè bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tó. Mo máa gbìyànjú pé mo dá wọn lóhùn dáadáa nítorí pé mi ò lè máa kánjú fún oníbàárà tí ó bá yé wọn. Ìǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kì í ṣe láti mú ẹ̀yàn kan tó máa tí ènìyàn máa tajà fún, ṣùgbọ́n àti mú ẹni oníbàárà tó máa mú oníbàárà mi wá òun ni kókó.